Bẹ́ẹ̀ni, mò ń wọ fìlà. Fìlà jẹ́ ohun tí a máa ń dé, a kìí wọ. A máa ń dé fìlà sí orí ni. Àwọn Yorùbá sì tún máa ń lo ogẹ fìlà. Ṣugbọn wọ́n máa ń dé fìlà, wọ́n à kì ń wọ. Ẹyí tí wọ́n ń dé sórí, ohun ní fìlà ní èdè Yorùbá.

Kíkí ènìyàn ní èdè Yorùbá ó pín sí ọ̀nà oríṣiríṣi. A ní bí a ti ń kí àgbàlagbà, a ní bí a ti ń kí ọmọdé, a ní bí a ti ń kínni tí òwúrọ̀, a ní bí a ti ń kínni ní ìyálẹ̀ta, a ní bí a ti ń kínni ní ọ̀sán, a sì ní bí a ti ń kínni ní alẹ́. So èyíkéyìí ń bẹ, èmi máa ń kí àwọn ènìyàn gẹ́gẹ́ bí ó bá ti bá àṣìkò tí mo rí wọn àti irú ipò tí ẹni yẹn dẹ̀ wá sí mi.

Oúnjẹ ní èdè Yorùbá òun ni oun tí à ń jẹ láti fi dáàbò bo ẹ̀mí wa àti láti fi ṣe ìjípépé ara wa àti láti fi fún ara wa ní okun àti agbára. Oúnjẹ jẹ́ oun tí ó ṣe kókó fún ẹ̀mí ọmọ ènìyàn, oúnjẹ rọrùn láti ṣe. Ẹni tí ó bá jẹ́ ẹlẹ́kọ̀ọ́, a wa mọ bí won tí se oúnjẹ.

Bẹ́ẹ̀ni, gbogbo èèyàn ló ní orúkọ ìnagíje yálà láàrin àwọn ọ̀rẹ́ wọn àbí láàrin inú ẹbí. Nnkan lè ṣẹlẹ̀ ki won kí o ṣe ọ boya eeyan sí ọ̀rọ̀ so àbí èèyàn wú ìwà kan, wọ́n á fi fún un ní orúkọ ìnagíje.

Bẹ́ẹ̀ni, ìpara jẹ́ ohun tí a ń fi ṣe ara wa ní ọjọ́ láti má ṣe bàjẹ́ àbí láti má ṣe ní àwọn àrùn àti àwọn nkan tó jọmọ́ bẹ́ẹ̀, àti láti jẹ́ kí ara kó máa dán kí ó sì dùn wò.

Orin kíkọ jẹ́ ohun tí àwọn Yorùbá máa ń kọ láti fi dára wọn yà. Wọ́n sì ní oríṣiríṣi orin nínú èdè Yorùbá. Ìran Yorùbá ní oríṣiríṣi orin tí wọ́n máa ń kọ. Wọ́n ní èyí tí wọ́n ń pè ní orin ìdárò, wọ́n ní èyí tí wọ́n ń pè ní orin ìyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Àwọn ẹlẹgbẹ́ jẹ́ àwọn èèyàn tí ó jẹ́, tí ẹjọ́ jẹ́ ojú orí àbí tí wọ́n kéré sí ẹ dé àbí tí wọ́n ti dàgbà ju ẹ lọ díẹ̀ ṣùgbọ́n tí ẹjọ́ múra yín ní ọ̀rẹ́. Yorùbá ń pè wọ́n ní ẹlẹgbẹ́, wọ́n sì tún ń pè wọ́n ní akẹgbẹ́. A ti yanjú ìṣòro láàárín ara wa kọ̀ pojù tó bá jẹ́ pé ìfẹ́ la fi ń bá ara wa lò.

Bẹ́ẹ̀ni, Yorùbá ní yìní yini kí ẹni lè sẹ̀mí. Bí ènìyàn bá ṣe koriya fún òṣìṣẹ́ rẹ̀, yóò tún múra ṣiṣẹ́ ju bí ó ti ń ṣe tẹ́lẹ̀ lọ. Ẹni tí ó bá fakọyọ níbi iṣẹ́ rẹ̀, dandan ni a ó fún un ní owó afikun.

Àpò ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí. Bí èèyàn bá ti ilẹ̀kùn rẹ̀ àbí ó ti agáráǹdí rẹ̀ àbí ó ti ẹnu-ọ̀nà rẹ̀, yóò ju kọ́kọ́rọ́ sí àpò. Kò sí ààfi kọ́kọ́rọ́ pamọ́. Tí ìgbín bá sún ìkàràhun, gbudọ̀ tẹ̀lẹ́ ni. Bí a bá rìn kọ́kọ́rọ́ wá, ó gbudọ̀ tẹ̀lé wa torí kò sí ìgbà tí a le ní bùkátà sí láti wọlé.

Bẹ́ẹ̀ni, odogu o kojú omi rè. Nígbà tí a wà ní kékeré, wọn kó wa lọ fún ìbẹ̀wò, a lọ ṣe àbẹ̀wò ojú omi àti àwọn ọkọ̀ tí ń bẹ ní ojú omi, so níbẹ̀ ni a ti gun oko ojú.

Bẹ́ẹ̀ni, Ọlọ́hun mọ̀ọ́ je a jẹ́ òpònú. Àwọn Yorùbá wọ́n ní ibí òkun ṣòkòtò là tí dà àmúsọ̀ èèyàn mọ̀. Bí èèyàn bá n jẹ́ orúkọ tí kò mọ ìtumọ̀ rẹ̀, ènìyàn p'ọ̀nú dié nìyẹn tàbí ó fọ́ fún gbèmú. Ìtúmọ̀ orúkọ nígbà mí ò mọ̀ n tù mọ̀ bí ọmọ ó ṣe rí. Tó bá sọ e ní orúkọ burúkú kí ó tètè yípadà, kí àlá burúkú kó má ṣe ní orí ẹ.

Ẹbí ni àwọn tí wọ́n jọ gbéyìn pọ̀, ìyàwó, àbí ọmọ àti gbogbo àwọn tí ó ń kúkú ẹ ní àwọn àsìkò kọ̀ọ̀kan. Ì lo àsìkò pẹ̀lú ẹbí jẹ́ ohun tí ó ṣe kókó bí a ti ń lo àsìkò pẹ̀lú wọn. Òun náà ní pé gbogbo àsìkò tí ó bá ti ní ìyọ̀nda níbi iṣẹ́, ó náà ni a lò ó pẹ̀lú ẹbí.